Kí ni o máa sọ fún àlejò tí ó dé níbí láàkókò? Kí ni o máa sọ fún àlejò tí ó dé níbí láàkókò? Kí ni o máa sọ fún àlejò tí ó dé níbí láàkókò? Màá kí wọn dáadáa, màá sọ fún wọn káàbọ̀, màá sọ fún wọn báwo ni, báwo ni nǹkan ṣe ń lọ, báwo ni ẹbí, báwo ni tara, báwo ni ìyàwó, báwo lọmọ, báwo ni gbogbo nǹkan ṣe ń lọ, ṣé iṣẹ́ ń tẹ̀ sí iwájú àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Màá kọ́kọ́ kí wọn ní o. Ìbéèrè àkọ́kọ́ ni ibi tí o máa mú lọ, ibi tí o máa mú lọ. Màá mú lọ sí yàrá ìbùjókòó. Ibi, ibẹ̀ ni màá mú wọn lọ. Yàrá ìbùjókòó tí a mọ̀ sí sitting room ní èdè Gẹ̀ẹ́sì. Ìbéèrè kejì ni ohun tí o máa fún jẹ. Ǹkan tí mi máa fún, máa kọ́kọ́ fún wọn lómi mu náà kí n tó fún wọn ní jíjẹ. Màá se àmàlà àti ẹ̀fọ́ rírò fún wọn àti ẹran nínú rẹ̀. Bóyá ẹran àdìẹ̀, màá lọ fún wọn ní ibi tí wọ́n jókòó sí. Ìbéèrè kẹta ni ohun tí o máa kílò fún, ohun tí o máa kí, kí lọ, ohun tí o máa kílò fún. Èmi ò mọ̀ yẹn o.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò, mo sì máa ń ṣe lórí WhatsApp. Nígbà mìíràn, mo máa ń ṣe lórí ìpè tó wà lórí fóònù mi. Ó ní bí i kan tí a máa ń tí ń ṣe. Àbí tí ẹ̀yàn bá tí ń pe ẹnìkan, èèyàn lè yi òhun sí ǹkan tí fídíò tó jẹ́ pé a máa máa ríra wa. Iyẹn, iyẹn náà ó bá fóònù wa. Ó máa ń bá gbogbo fóònù tó ń ṣe ń sìn, ó máa ń bá wa. Mo sì máa ń ṣe ìpè fídíò dáadáa. Mo máa ń bá àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan sọ̀rọ̀. Nígbà mìíràn, mo máa ń bá àwọn àbúrò mi sọ̀rọ̀, màmá mi, bàbá mi, àwọn ẹ̀gbọ́n mi náà àti àwọn èèyàn tó ń ṣe pàtàkì, olùṣọ́-àgùntàn àti àwọn èèyàn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Mo máa ń bá wọn sọ̀rọ̀ lórí fídíò tó jẹ́ pé tí olùṣọ́-àgùntàn yẹn bá ń gbàdúrà fún mi lórí fídíò, àwọn nǹkan, àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

"Ṣàlàyé bí o ṣe ń lọ sí ilé ìwòsàn?" "Ṣàlàyé bí o ṣe ń lọ sí ilé ìwòsàn?" Tí mo bá fẹ́ lọ sí ilé ìwòsàn tàbí tí mo bá ń gbé ẹnìkan lọ sí ilé ìwòsàn, a máa ń lo ìbẹ̀ fún àwọn ǹkan kan tó jẹ́ ti ìlera. Ó dẹ́ ṣe pàtàkì kí ẹ̀yàn máa mọ yẹrẹ ẹ̀ wò ní gbogbo ìgbà. Nítorí pé tí ẹ̀yàn ò bá yẹra ẹ̀ wò, nǹkan lè ṣẹlẹ̀ sí nǹkan burúkú. Àdúrà tí a máa ń gbà ni wípé kí ǹkan burúkú má ṣe ṣẹlẹ̀ sí wa. Ìbéèrè àkọ́kọ́ ni bí ó ṣe jìnà tó. Ó ń lọ sẹ̀ láti ibí bàyí dé general. Ibẹ̀yẹn ni ilé ìwòsàn yẹn náà wà. Wọn ń bẹ̀ ń general. Ìbéèrè kejì ni, ìgbà méèló ni ò ń júró. A máa ń dúró fún wákàtí mélòó kankan, fún wákàtí mẹ́ta gbáko. Ìbéèrè kẹta ni ẹni tí ó ń bá ọ lọ. Àwọn èèyàn tí wọ́n ń bá mi lọ náà ni àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣe àyẹ̀wò kankan. Àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣe àyẹ̀wò kankan náà ló máa ń bá mi lọ.

Sọ fún wa nípa abúlé tí ìdílé yín ti wá. Sọ fún wa nípa abúlé tí ìdílé yín ti wá. Sọ fún wa nípa abúlé tí ìdílé yín ti wá. Abúlé tí a wá ni abúlé kan ní Èkó tí a mọ̀ sí abúlé, abúlé ọ̀ṣ-- abúlé ọ̀ṣọ́. Abúlé kan ní Èkó tí a mọ̀ sí abúlé ọ̀ṣọ̀. Ó jẹ́ ibìkan tó ṣe-- tí iná máa ń wà nígbà gbogbo. Ojú ọ̀nà dẹ̀ dáa gidi gan. Mọ́tò máa ń gba ibẹ̀. Hmm, kò kín sí ariwo púpọ̀ níbẹ̀ náà nítorí àwọn èèyàn tí wọ́n ń gbé bẹ̀, wọ́n pọ̀ púpọ̀ náà. Ìbéèrè àkọ́kọ́ ni ibi tí o wá. Ibi tí mo ti wá ni abúlé kan ní Èkó tó jẹ́ abúlé ọ̀ṣọ̀. Ìbéèrè kejì ni ẹni tí ó sì wà níbẹ̀. Àwọn tí wọ́n wà níbẹ̀ ni àwọn ará ibi, àwọn ará ẹbí wa tí wọ́n sì ń gbé bẹ̀, àwọn ará ẹbí wa. Ìbéèrè ìkẹta ni ìgbà tí o ń lọ. Máa fẹ́ràn láti lọ ní ìparí ọdún. Màá fẹ́ràn láti lọ ní ìparí ọdún.

Sọ fún wa nípa ìtumọ̀ orúkọ Yorùbá. Sọ fún wa nípa ìtumọ̀ orúkọ Yorùbá. Sọ fún wa nípa ìtumọ̀ orúkọ Yorùbá. Ìtumọ̀ orúkọ Yorùbá ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì gidi gan ni. Ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Àwọn Yorùbá wọ́n ò kí ń sábà máa jẹ́rúkọ orúkọ tí ó ní ìtumọ̀, tí ó mu ọ̀gbọ́n dáa ni. Orúkọ ire tó ní ìtumọ̀ ni wọ́n máa ń jẹ́. Fún àpẹẹrẹ ǹsìn, Yétúndé, a máa mọ́ pé ìtumọ̀ Yétúndé ni wípé, à, ọmọ tí wọ́n bí tẹ́lẹ̀ ó saláìsí, ó kú. Boya nígbà èwe, nígbà kékeré. Wọ́n tó wáa bí mi, ìyẹn lóye tó pẹ́, ìyẹn lóye tó pẹ́ tí wọ́n fi ṣọ, sọ di Yétúndé. Irú orúkọ Yétúndé yẹn orúkọ àbíku ni. Orúkọ àbíkú ni. Àwọn orúkọ àbíkú wà, orúkọ oríṣìíríṣìí wà tó jẹ́ pé ó ní ìtumọ̀ gidi. Ìbéèrè àkọ́kọ́ ni orúkọ wo? Fún àpẹẹrẹ tí mo darukọ orúkọ tẹ́lẹ̀, tí mo ṣàlàyé tẹ́lẹ̀, orúkọ àbíkú wà bí i Yétúndé, Mórẹ́nikéjì. Àwọn orúkọ àbíkú yẹn ṣá. Ìbéèrè kejì ni òhún tí o, tí o túmọ̀ sí i. Ìtumọ̀ ọ̀ ní wípé orúkọ àbíkú ni. À, ọmọ tí wọ́n bí tẹ́lẹ̀ ó ti kú, ó ti kú. À, amọ, ọmọ tí wọ́n bí nísinsìnyí ó yẹ, torí ẹ nọ́n ti wáa ń sọ wọ́n di Yétúndé àti àwọn orúkọ tó jẹ́ ti àbíkú. Ìbéèrè kẹ́ta ni ẹni tí ó sọ ọ́. Àwọn tí wọ́n sọ náà ni àwọn àgbààgbà, àgbààgbà tí wọ́n ti pẹ́ ní ilẹ̀ Yorùbá. Àwọn náà ló máa ń sọ ọ́.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Ṣé o máa ń mu coffee níbi iṣẹ́? Mi ò kí ń mu coffee. Rárá o, mi ò kí ń mu coffee nítorí pé coffee ò kí ń jẹ́ kí èèyàn, èèyàn sùn. Kò kí ń jẹ́ kí èèyàn sùn. Kódà tí oorun bá kún yàn, kò kí ń jẹ́ kí èèyàn sùn. Kò sì dá, irú àwọn nǹkan bẹ́yẹ̀n ta a máa ń mu kò sì dá bẹ́yẹ̀n. Ó ní àwọn nǹkan tó jẹ́ ti aládùn, nǹkan bíi mímu, bí i ti, àwọn ti mímu alágbára yẹn, tí wọ́n máa ń pè ní energy drink ní èdè Gẹ̀ẹ́sì. Kò kí ń jẹ́ kí àwọn, kò kí ń jẹ́ kí èèyàn sùn nítorí pé nǹkan tí wọ́n fi ṣe, ouń lamọ sí caffeine. Caffeine ni wọ́n fi ṣe. Ó jẹ́ bíi nǹkan bẹ́yẹ̀n bí i, bí àwọn òògùn olóró yẹn, bí àwọn òògùn olóró yẹn, bí i ti cocaine, bíi ti cocaine àti.

Ṣé o ní aṣọ wíwé? Sé o ní aṣọ wíwé? Sé o ní aṣọ wíwé tí, tí wón máa ń fi ń lọ sí ilé ìwẹ̀, tí wón máa ń fi ń wẹ̀. Ta bá ti wẹ̀ tán, a máa wẹ sára. Ta ba ti nura tan a maa we si ara kí yan máa ma rìn ní ihoho lọ sí, lọ sí ibi tó, lọ sí ibi tó ń sùn. Àwọn eeyan kan ma wọ̀ ni ṣé elè, ṣé elè, ṣé elèyi gbádùn ṣa. Wọn kan ma wo bákan bákan. Èyí tí wíwé yẹn mo ní, mo ní tẹ́lẹ̀, mo ní tẹ́lẹ̀, ó ti ya ni. Èmi gan-an mo yá, èmi gan-an mo yá, ó tóbi. Èyí tí mo ní tẹ́lẹ̀ ó tóbi gidi gan. Mo wá gun, mo wa rẹ, mó rẹ díẹ̀díẹ̀, mo rẹ díẹ̀díẹ̀, mo fi ń ṣe àwọn nǹkan kan. Àwọn nǹkan tó jẹ́ tí kí èèyàn máa nu nǹkan, máa gé. Mi ò tẹ mo nǹkan tó máa ń, tó máa ń ṣe mí nígbà mìíràn, màá gé. Mo ṣàrí pé kí nìí tí ń bàjẹ́ lọ. Mo, mo pàpà jù ú nù náà ni. Ìgbà tó jẹ́ pé mi ò, mi ò le lo mọ́, mo jù ú nù náà ni. Àh nsìnsìn mi ò ní aṣọ wíwé. Màá sì, n, màá sì rà á tó bá ti já, màá sì rà á.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ temi fẹ́ràn jù lọ ní, ní eré ìdárayá ni Chelsea. Nítorí pé mo fẹ́ràn àwọ̀ tí wọ́n máa ń wọ̀ sára, àwọ̀ aṣọ tó jẹ́ ti blue. Mo fẹ́ràn ẹ. Mo si fẹ́ràn bi won se n gba bọ́ọ̀lù kódà wọ́n ń gbìyànjú gidi gan ni. Àmọ́ ó o ní nǹkan tí wọ́n ń ṣe tó jẹ́ pé ó ń bí mi nínú. Àwọn èèyàn, àwọn ẹgbẹ́, ẹgbẹ́ òmíràn on máa n na wọ́n gidi gan. Àmọ́ mo sì fẹ́ràn wọ́n. Nítorí aṣọ aláwọ̀ tí, aláwọ̀ tí wọ́n máa ń wọ̀ yen tó jẹ́ ti blue. Mo fẹ́ràn wọ́n. Nítorí àwọn tí wọ́n ń gbá ball mo sì, mo sì fẹ́ràn ikookan nínú wọn. Mo fẹ́ràn gbogbo wọn, mo fẹ́ràn gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Mo sì rí i dájú pé àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù ọ̀ún náà wọ́n ń gbìyànjú ti wọn láti lè ṣe nǹkan tó tọ́, tó yẹ.

Ṣé WIFI rẹ yára tó? Ṣé wife rẹ yára tó? Ṣé wife rẹ yára tó? Ó yára bí-- ẹ̀rọ ayára bí àsá. Ó ń sáré gidi gan ni. Tí mo bá ń wo nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, ó ń sáré gidi gan ni. Mo sì máa ń gbádùn rẹ̀ kó dà. Mo máa ń gbádùn rẹ̀ dáadáa. Ó sì ń sáré, ó sì ń jẹ́ kí inú mi máa dùn, má máa dùn. Bí ó ṣe ń sáré. Tí ẹ̀eyan bá fi ń ṣe nǹkan lórí whatsapp, ẹ̀yàn fi ń, fi message ránṣẹ́ fún àwọn ọ̀rẹ́, ó ń sáré gidi gan ni. Ó sá-- mo dẹ̀ fẹ́ràn ẹ̀ gidi gan ni. Kó dà mí o lè tàá, màá ma lò lọ́ nìí.

Sọ fún wa ohùn tí o máa ń sọ fún àwọn ọ̀dọ́ tí ó ń kó lọ sí ìlú ńlá. Sọ fún wa ohùn tí o máa ń sọ fún àwọn ọ̀dọ́ tí ó ń kó lọ sí ìlú ńlá. Sọ fún wa ohùn tí o máa ń sọ fún àwọn ọ̀dọ́ tí ó ń kó lọ sí ìlú ńlá. Nkan ti emi maa n so fún won ni wípé ki won se jeje, kon se suuru, kon ma maa ba àwọn eeyan ja, kon maa maa ni fee omonikeji won, kon maa maa nífẹ̀ẹ́ àwọn eeyan. Ǹkan tí èmi á sáà sọ nìyẹn. Kón sì ní sùúrù nítorí pé sùúrù ni gbogbo ìwà. Sùúrù ni gbogbo ǹkan láyé yìí. Kó má rí jára sí owó nítorí pé ẹni tó bá yára sí owó, ó yára sí ikú ni o. Ìbẹ́rẹ àkọ́kọ́ ni ibi tí o máa ń bẹ̀rẹ̀. Mo máa ń sọ fún wọn pé sùúrù ni baba iwá. Gbogbo nkan ti won fe se ni ile aye yi, kon se pẹ̀lú suuru. Nítorí pé sùúrù ni baba ẹ̀ wá. Kó wu ìwà dáadáa, kón nífẹ̀ẹ́ àwọn èèyàn, kón má sáré ju kádàrá lọ, kón má sáré ju àsìkò lọ, kón má ṣe díẹ̀díẹ̀ ní ilẹ̀ ayé. Nítorí pé ẹni tó bá sáré ju kádàrá lọ, ó ń sáré, ó ń wá kú lọ nìyẹn. Ìbẹ́rẹ kejì ni ohùn tí o máa yé sílẹ̀. Ǹkan tí mo máa yé sílẹ̀ tí mo máa jẹ́ kón mọ̀ ni wípé eni to ba sáré ju àsìkò e lo-- àsìkò re lo, o sáré to ku ni, o n sáré si ku ni, kon se jeje nile aye yi. Ǹkan tí èmi á sọ nìyẹn. Ìbẹ́rẹ kẹta ni ẹni tí o máa wá, ẹni tí o máa wá. Àwọn èèyàn tí wọ́n lọ sí ìlú mìíràn náà ni wọ́n a wá. Àwọn èèyàn tó lọ sí ìlú mìíràn, àwọn ọ̀dọ́ tí wọ́n lọ sí ìlú mìíràn náà ni wọ́n a wá.

Báwo ni o ṣe ń tọ́jú ìwé àti ìwé èrì owó? Báwo ni o ṣe ń tọ́jú ìwé àti ìwé èrì owó? Báwo ni o ṣe ń tọ́jú ìwé àti ìwé èrì owó? Mo máa ń tọ́jú rẹ̀ síbi tó bá yẹ ni. Ibi tí àwọn eku ò lè dé, tí wọ́n a máa jẹ ìwé òun náà, tí wọ́n a máa bá ìwé yẹn jẹ. Mo máa ń tọ́jú rẹ̀ síbi tó bá yẹ. Ibi tó ṣe gbé dáadáa ni. Àwọn nǹkan, àwọn nǹkan bí omi, bí nǹkan ìdọ̀tí kò lè dé bẹ́ẹ̀, kò lè ba ìwé òun náà jẹ́. Mo máà fi pamọ́ sínú folder ibi tí mo máa fi pamọ́ niyẹn si. Ìbéèrè àkọ́kọ́ ni ibi tí ò ń tọ́jú wọn. Gẹ́gẹ́ bíi mo sé ṣo tẹlẹ mo ń tọ́jú rẹ sínú folder. Ibẹ̀ ni mo máa ń fi pamọ́. Ẹmọ pé ti folder un náà, nylon lo jẹ nkán to wà lára rẹ nǹkan tó bá jẹ́ ti folder ni mo máa ń tọ́jú rẹ̀. Tó bá jẹ́ pé omi máa ń dànù, omi máa ń dànù. Omí o ni lè dé bẹ nítorí pé ti ọrọ folder yẹ nylon ni wọn fi ṣe ará rẹ. Ìbéèrè kejì ni ìgbà mélòó. Ó máa ń pẹ́ gidi gan. Ìgbà míì mo máa ń fi pamọ́ lọ́sọ̀ọ̀sẹ̀, lọ́sọ̀ọ̀sẹ̀. Nítorí pé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ yẹn, ó ní ìwúlò rẹ̀. Mo máa mú jáde, mo máa lò ó. Ìbéèrè kẹta ni bí o ṣe ń wa wọ́n. Mi ò ní, mi ò ní lo láti wa wọ́n. Nítorí pé mo mọ ibi tí mo fi pamọ́ sí. Màá kàn lọ̀ síbẹ̀, màá dẹ̀ mú jáde. Màá dẹ̀ máa lò ó. Tí n bàá ti lò ó tán, màá fi pamọ́ sí ibí tí mò ń tọ́jú rẹ̀ sí. Mi ò ní ìwúlò láti máa wa kiri nítorí pé mo mọ ibi tí mò lè fi pamọ́ sí. Tí n bàá fẹ́ lò ó náà, ibi tí mo máa yọ, mo mọ̀ ọ́.

Lérò rẹ̀, báwo ni iye owó uhn, tí à ń fi owó ṣe, ṣe rí? Lérò rẹ̀, báwo ni iye owó o, tí à ń fi owó ṣe, ṣe rí? Lérò rẹ̀, báwo ni iye owó o, tí à ń fi owó ṣe, ṣe rí? Kí má parọ́ nǹkan ti wọ́n gidigan. Nǹkan tí a ń fi owó ṣe, ó sì dà páapaa, ó dà gidi gan-an nítorí pé a gbọdọ̀ jẹ oúnjẹ, a gbọdọ̀ na owó ní gbogbo ìgbà. Ní gbogbo ìgbà tí ó bá wúwa, a gbọdọ̀ na owó ni sá. Owo je nkan to se pàtàkì, a de ni ìwúlò owo ni gbogbo ìgbà. Ó sì dà kí èèyàn máa na owó náà, àmọ́ kí èèyàn má máa na ní àná jù. Kí èèyàn maa máa na owó, àmọ́ kó má máa na owó yẹn ní àná jù. Ìbéèrè àkọ́kọ́ ni òun tí ó, òun tí ó ń rà, òun tí ó ń rà. A máa ra oúnjẹ, a máa ra èlò ọbẹ̀, a máa ran- ra nǹkan wíwọ̀ bíi aṣọ, bíi bàtà, bíi fìlà àti àwọn nǹkan tí ó ní ìwúlò sí ara wa. Ìbéèrè kejì ni kí ló dé tí o fi wọn. Ìdí ni wípé nǹkan tín wón ti pẹ́, nǹkan tín wón ti pẹ́, ìlú ti bàjẹ́, ìlú ti bàjẹ́ gidi gan. Oúnjẹ ti wọ́n, aṣọ ti wọ́n, àwọn èlò tí a ń rà gan o ti wọ́n. Àwọn nǹkan bíi epo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o ti wọ́n. Ìbéèrè kẹta ni ẹni tí ó ń ṣe, ẹni tí ó ṣe, ẹni tí ó ń ṣe. Àwọn èèyàn náà ni wọ́n ṣe.

Ṣé o máa ń ka ìwé? Sé o máa ń ka ìwé? Sé o máa ń ka ìwé? Sé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni ni mo máa ń kàwé. Ekookan náà ni mo maa n kàwé ìgbàkúùgbà tí mo bá ní ayé ni mo máa ń kàwé. Nítorí pé ó dára kí eyàn máa ka ìwé. Àwọn èèyàn tí wọ́n ń kàwé, ààrẹ ni wọ́n ní ọjọ́ ọ̀la. Ààrẹ ni wọ́n ní ọjọ́ ọ̀la. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe máa ń sọ, ìwé kíkà ó ṣe pàtàkì gidi gan. Ó jẹ́, ó de jẹ́ ǹkan ànfààní fún àwọn èèyàn. Nítorí ìdí èyí ni ó dára kí èèyàn máa ka ìwé. Nítorí àwọn elede gẹ̀ẹ́sì won maa n ni pe readers are leaders. Wọ́n tún máa ń ní pé "Readers are leaders". Bọ́n ṣe máa ń sọ níyẹn. Ìtumọ̀ ni wípé ẹnikẹ́ni tó bá ń kàwé, àwọn ni wọ́n máa ń jẹ ààrẹ ní ọjọ́ ọ̀la. Ẹnikẹ́ni tí máa ń kàwé, àwọn ni wọ́n máa ń jẹ ààrẹ ní ọjọ́ ọ̀la.

Sọ fún wa nípa iṣẹ́ alágbẹ̀dẹ? Sọ fún wa nípa iṣẹ́ alágbẹ̀dẹ. Sọ fún wa nípa iṣẹ́ alágbẹ̀dẹ. Sọ fún wa nípa iṣẹ́ alágbẹ̀dẹ. Iṣẹ́ alágbẹ̀dẹ ó nira púpọ̀ náà. Àwọn náà ni wọ́n ń ṣe ìdá, wọ́n ń ṣe àdá, wọ́n ń ṣọ̀bẹ, wọ́n ń ṣe ọkọ́. Ǹkan kí ǹkan tó bá ti jẹ́ ti irin ni wọ́n ń ṣe. Pẹ̀lú iná àti irin ni wọ́n ń ṣe àwọn ǹkan tí mo dárúkọ yìí. Iṣẹ́ wọn sì ń nira púpọ̀ náà nítorí pé wọ́n má ń gba rin ni. Ní gbogbo ìgbà wọ́n má ń gba rin ni. Ṣá wọ́n má ń gba rin. Àwọn èèyàn sì máa ń wá wọ́n wá láti lè ra ǹkan tí wọ́n ní. Ǹkan bí ọkọ́, olóko máa wá wọ́n wá láti lè ra ǹkan olóko tí wọ́n ní ìwúlò rẹ̀ lóko. Bí ọkọ́, bí àdá, bí ọbẹ̀ àti ǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n má ń rà lọ́wọ́ wọn. Ìbéèrè àkọ́kọ́ ni ohun tí wọ́n ń ṣe. Won se ada, won ṣe ida, wọn se ọbẹ̀, wọn se daga àti àwọn nkán irin beebee lo. Wọ́n ń ṣọ kọ́ náà. Ìbéèrè kejì ni ibi tí wọ́n ń ṣiṣẹ́. Ibi tí wọ́n ń ṣiṣẹ́ òun náà ni ibi tó súnmọ́ igbó, tí yẹ̀pẹ̀ pọ̀n bẹ́ẹ̀ gidi gan. Nítorí ǹkan tí wọ́n ń ṣe. Ìbéèrè kẹta ni ẹni tí ó ń wá. Àwọn tí máa ń wá wọ́n wá náà ni àwọn olóko, àgbẹ̀, àwọn tí ń lo ǹkan tó jẹ́ bíi ti irin, bí ọbẹ̀, fún iṣẹ́ tí wọ́n ń ṣe. Àwọn ǹkan tó ní, àwọn ǹkan tí ó ní ṣe pẹ̀lú ti irin, fún iṣẹ́ táwọn èèyàn máa ń ṣe. Nítorí idi èyí ni wón maa n wa wọn wa láti le wa ra lọdọ wọn. Nítorí pé kò kí wọ́n, ǹkan wọn máa ń dá yàtọ̀, owó rẹ̀ ò sì gara sókè náà. O sin ma wapa gidi gan.